Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi ni mí nínú ilé ayé tí mi kí n rí àwọn ọmọ ìyá mi nínú ìdùnnú, ìgbádùn mi ni kí n rí àwọn ẹbí mi nínú ìdùnnú, ìgbádùn mi kí èmi gangan kí wa nínú ìdùnnú, ìgbádùn náà ni lẹ́yìn eleyí nà kí waa n rí pé tíìmù tí mo fẹ́ tó jẹ Manchester máa ń gba bo se ye ìgbádùn ni.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rù fún ìlera? À, èmi èèyàn ni tó jẹ́ pé ẹ̀sìn wọ̀ mi lára. Gbogbo ohun tó bá sì jọ mọ pé ìlera kò sí n tó kàn mi pẹ̀lú rẹ̀. Àti pé gbogbo n táwọn èèyàn ń pè ní ìlera ìlera, gbogbo náà òfo náà ni torí pé kíni ní ìgbà tí dídé tó bá dé, ìlérò ó láǹfààní tió ṣe lára wọn.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoójúmọ́? Èmi bó ṣe wà máa ń ṣe àlùwàlá ní ẹ̀ẹ̀mu àárùn lójúmọ́ àbí ju bẹ́ẹ̀ lọ. So ẹ̀ẹ̀mẹ́ ìgbà tí mo máa ń fọ óju ẹ maàrún lọ ìgbà mi ẹ̀ẹ̀mí èje. Ó depend lórí bí ó bá ṣe jẹ́ àmọ́ mínímọ́mù ìfọwọ́ tí mo máa ń fọwọ́ lóòjö náà ni ẹ̀ẹ̀mú àárùn sẹ́ ẹ̀mefà.